Bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá ni wípé bí a bá ní ìlà kọjá kan tí à ń dojú kọ, gẹ́gẹ́ bí ọkùnrin, màá wò pé okay kí ni a lè ṣe kí a lè fi yanjú ọ̀rọ̀ yìí. A ó wà wò pé ó dá, àsìkò táa wà yìí, àsìkò ẹrọ a yara bí àṣà ni. A ó wò pé kí la lè ṣe. Bí a bá ti rí ohùn ta lè ṣe wà, a ó wò sọ́tùn, a ó wò ṣoṣin, a ó sì mú èrò tuntun wá.